Tí mo bá jẹ́ ẹni tó ń ṣe òkó òwó tí mo ní àwọn oníbàárà, mo máa, mo máa, mo máa múra sílẹ̀ fún wọn gẹ́gẹ́ bí nǹkan tí mo fẹ́ bá wọn sọ, ǹkan tí mo fẹ́ bá wọn tà, ǹkan tí mo fẹ́ tà fún wọn tàbí ǹkan tí mo fẹ́ rà lọ́wọ́ wọn bó ṣe rí, bí mo ṣe máa múra kalẹ̀ sí ẹ̀sẹ̀, ìdílé, ẹ̀sẹ̀, ìdíwọ́n ni ẹ. Torí gbogbo ǹkan tí ènìyàn ń rà ó da lórí ǹkan tó fẹ́ fi ṣe. So màá prepare ara mi, àwọn price, màá ti lọ ṣe market survey láti ibòmíì kí n mọ, eh, value, the real market value of ǹkan tí mo fẹ́ rà lọ́wọ́ wọn tabi ǹkan tí mo fẹ́ tà fún wọn. Tóbá jẹ́ mi ló fẹ́ máa tà, màá ti, màá ti mọ iyé ti mo fẹ́ tà á fún wọn. Eh, àti mo bá dẹ̀ ti wá àwọn onibara mi, màá ti pèsè iyé yẹn, màá ti pésé bí màá ṣe máa pèsè, bí màá ṣe máa deliver gbogbo ǹkan tó, tí, tí mo fẹ́, eh, supply fún wọn. So mo ní láti make wo igbaradi yẹn kalẹ̀ kí wọ́n tó, kí wọ́n tó máa dé ká tó pàdé.

Ah! Mo like àti máa lọ sí etí òkun, àmọ́ ó ti pẹ́ tí mo lọ sí etí òkun rí. The last time tí mo lọ sí etí òkun was twenty fourteen. Mo ma like àti máa lọ sí etí òkun. Is one of my favorite place of recreation to attend. Mo máa lọ.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi, number one ni electricity, iná. Torí ní Nigeria níbí a kì í ní stable electricity supply. So ọjọ́ tí ò bá sí iná, a ní ṣiṣẹ́ nìyẹ̀n. Ibi iṣẹ́ wa dẹ̀ jìnnà sí ilé wa. So tá bá ti stress ara wa lọ sí ibi iṣẹ́ tí ò wá sí iná, gbogbo ọjọ́ yẹn ti di waste nìyẹn. So iná ṣe pàtàkì, electricity ṣe very, very paramount níbi iṣẹ́ wa. And then internet, a máa ń lo internet. A máa ń lo internet. Ọjọ́ tí ò bá tún sí network, good internet network, problem máa n wà. So àwọn ohun kan méjì tó ṣe pàtàkì, ohun èlò méjì tó ṣe pàtàkì ní ibi iṣẹ́ wa nìyẹn, iná àti internet.

Ẹ̀ mi ò fẹ́ràn jíjìyàn o, torí ó máa ń fàjà. Mi ò fẹ́ràn jíjìyàn. Tí mo bá sọ ǹkan tí mo mọ̀ fún èèyàn, tó bá fẹ́ bá mi jìyàn, mà á, mà á fi í lẹ̀ ni. Tí àwọn èèyàn bá dẹ̀ ń sọ ǹkan tí mi ò mọ̀, mi kì í bá wọn jìyàn. Àmọ́ tí wọ́n bá ń sọ ǹkan tí mo mọ̀, tí ó ṣe déédéé, tí mo ní, "à, báyìí báyìí ni o," tí wọ́n ò gbà, mi ò bá wọn jìyàn. Mi ò, ǹkan tí mo mọ̀, kí ló dé tí màá máa bá èèyàn jìyàn? So, mi ò like àti máa jìyàn torí èmi máa ń tètè bínú, ó dẹ̀ máa ń fún, ó dẹ̀ máa ń fàjà.

Èmi ò tí gun alùpùpù rí. Alùpùpù, à, èmi ò tí ẹ ko tíẹ ye mi ń kan tán pe ni alùpùpù. Èmi ò gun alùpùpù rí o. Èmi ò gun alùpùpù rí. Èmi ò tí ì gun o rí ṣọ, mi ò mọ bó ṣẹ́ rí.

Mo máa ń fi aṣọ bora bora nígbà tí mo bá ń sún, àmọ́ kì í ṣe ní gbogbo ìgbà. Tí òru bá ti wà, mi kì í fa aṣọ bora bora. Bí àsìkò táa wà yìí ní Nàìjíríà, àsìkò ooru ni, mi kì í fa aṣọ bora bora. Àmọ́ tí ò bá ti-- tí òtútù bá ti wà àbí àsìkò òjò, ẹh ẹh, mo máa ń fa aṣọ bora bora. Ṣùgbọ́n nísìnyí, ní àsìkòò, àsìkòò ooru yìí, mi kì í fi aṣọ bora bora.

Ní gbogbo ìgbà tí mo bá ti rántí ọ̀rọ̀ áṣìnà mi honestly, inú mi máa ń dùn, mo máa ń gbàdúrà fún, mo máa ń gbàdúrà fún gbogbo àwọn tó ti, tiwọn ti contribute to my success. Mo máa ń gbàdúrà fún wọn, inú mi máa ń dùn. Màá gbàdúrà fún wọn, màá ṣàdúrà fún wọn. Ìgbà mí mo máa ń pè wọ́n tí màá tó kí wọ́n or kí n send text message sí wọ́n kí n tó kí wọ́n. Bí mo ṣe máa ń ṣe ni yẹ́n.

Mo máa ń wo ètò àwọn tẹlifíṣàn dáadáa ní ìsìǹgán bí mo ṣe ń ṣe voice recording, mo ń wo news updates ní TRT World. Mo máa ń wo ètò àwọn tẹlifíṣàn dáadáa, mo ńlákì ẹ́ especially ìròyìn, news, news updates, nǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé, mo máa ń wo dáadáa.

Ti mo bá ti fẹ́ sín, mo máa ń bo ẹnu mi ni, mo máa ń bo, mo máa ń bo imú mi. Mi kì í sín láàárín èrò. Gbogbo ìgbà mo máa ń lo handkerchief, mo máa ń mú handkerchief rìn. So tí mo bá ti sín, mo máa ń bo ojú mi, mo máa ń bo imú mi. Nǹkan tí wọ́n máa ń ṣe nìyẹn tí mo bá ti sín. Gbogbo ìgbà tí mo bá ti sín, mo máa ń bo ojú mi, mo máa ń bo imú mi.

Mo ti lọ sí àgọ́ rí lẹ́ẹ̀kan. Ọjọ́ tí ọ̀rẹ́ mi kan ní ìṣòro, tó ní police case. To awa ń wá bá ṣẹ máa béèlì ẹ, ọjọ́ ẹni mo lọ sí àgọ́. So èmi kọ́ ló gbé lọ sí àgọ́, èmi kọ́ ló gbé èeyàn lọ sí àgọ́. Mo kọ̀ lọ assist, tí mo, tí mo lọ táa lọ wa bá a ṣe máa béèlì ẹ ni. Ǹkan tó gbé mi lọ sí àgọ́ ni yẹ́n.

À, èmi-èmi ò kí ń ṣọ̀ga oo, mi ti lẹ anybody kúrò níbi iṣẹ́ rí. Àwọn ọ̀gá ló máa ń ṣe yén. Ọmọ-ọmọ sẹ́ẹ̀ tì ni mí. In fact ní ọ́fíìsì wa níí, ní yúnìtì titi wa gangan, èmi ni the youngest. Iṣẹ́ ìjọba dẹ̀ la ń ṣe. So kò sẹ́ni tó ní ríìtì láti lẹ anybody kúrò nibi iṣẹ́

Yàrá tí mo fẹ́ràn jù nílé mi sitting room mi ni, ibi tí mo ti ń relax ni yen. Mo ti è máa ń sùn ní sitting room mi nígbà mìí tí màá kàn máa wo news, màá máa wo television. So, mo máa ń, mo máa ń wo, mo máa, mo fẹ́ràn sitting room mi jù any other room lọ nínú yàrá mi.

Mo máa ń kàwé dáadáa náu èmi tí mò ń kẹ́kọ̀ọ́, tí mò ń kọ́ àwọn ọmọ ní ǹkan, so i have to be update. Ehen, mò ń kàwé dáadáa. Apart from, apart from ìwé school tí mò ń kọ́ àwọn ọmọ, mo tún ń ka àwọn inspirational book, mò ń kàwé.

Tí wọ́n bá fẹ́, tí wọ́n bá fẹ́ fún mi ní ìyìn àbí wọ́n mo fẹ́ gba ìyìn, wọ́n máa ń praise mi ni pẹ̀lú ẹnu. Ìgbà mí ì wọ́n máa ń fún mi ní gift, wọ́n á ní kí n gbà. Wọ́n ti fún mi ní award rí, plaque. Wọ́n pe èmi ni best teacher níbi tí mo ti kọ́kọ́ ṣiṣẹ́. Ọ̀gá mi tún máa ń yìn mi pé à, mo ń try, wọ́n like bí mo ṣe ń ṣiṣẹ́. Mi kí ń ní issue pẹ̀lú àwọn, pẹ̀lú àwọn ọ̀gá mi níbi iṣẹ́.

Èmi ò kí ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn o. Mi ò kí ń ṣiṣẹ́ studio, mi ò kọrin. So, mi ò, mi ò lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Àwọn tó ń kọrin, àwọn ló need àtí máa improve ohùn wọn pẹ̀lú ẹ̀rọ ìrànwọ́ ohùn.

Ah no, èmi ò kí ń bá èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Mi lórí àwọn tó ń ṣe street, street evangelism. Àwọn ló máa ń lò yẹn. So èmi ò, èmi ò, èmi ò lórí, mi ò ṣe ri. So mi tí bá ẹni kankan sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè rí.

Nǹkan tí mo máa ń wá nínú àwọn òṣìṣẹ́ tuntun òun ni dedication, diligence pẹ̀lú promptness. Kan máa ma wá late sí ibi iṣẹ́, kan ní dedication sí iṣẹ́ tań n ṣe, kan dẹ̀ máa yànlẹ́, kan jẹ́ ẹni tó ń ṣe hard working.

Ah, mo prefer tea to coffee. Mo like cof-- mo like tea. Mo máa ń fi tea jẹ bread. À mi ì ṣe bẹ́ẹ̀ like coffee. Tí mo bá tí ẹ̀ ma mu coffee ẹ̀ẹ̀ kọ̀ọ̀kan ni, just once in a while. But tea, I take tea always. I prefer tea to coffee.

Ah, gbogbo ìgbà ni mo máa ń lo fóònù mi ò. Àfi tí mo bá ti ń ṣiṣẹ́ tó jẹ́ pé mi ò ráàyè àti lò. But almost all the time tí mo bá wà less busy, mo máa ń lo fóònù mi. Gbogbo ìgbà ni. Mo ma ń, torí àwọn nǹkan kán wà tó pọ̀ tí mo ń ṣe lórí fóònù, tó máa ń gba time lórí fóònù gan.

Laptop ni mo ní, HP 630, old version of HP 630. In fact, wọ́n ń tiẹ́ tún wá jí laptop yẹn gan. Isìín yi mo need owo áti ra laptop mi, at least tí mo bá lè ra core i5, màá má manage ẹ. But tẹ́lẹ̀ HP 630 ni mo ní. Igba ti mo losi ibi ise lojokan won break yara mi won ji loo.

Mo ní orúkọ ìnàjilẹ̀, orúkọ ìnàjilẹ̀ mi ni ọmọ ajé okùn, ọmọ àárọ̀ ọ̀dọ́rọ̀. Ọmọ ajé okùn, ọmọ àárọ̀ ọ̀dọ́rọ̀ orúkọ ìnàjilẹ̀ mi ni yẹ́n. Oríkì, orúkọ oríkì mi ni yẹ́n.

Mo máa ń gbé àpò ẹ̀yìn. Anytime tí mo bá ti ń lọ síbi iṣẹ́, mo máa ń gbé àpò ẹ̀yìn, àpò ẹ̀yìn mo máa ń gbé. Ibi tí mo máa ń kó àwọn, àwọn items tí mo need atií máa, tí mo fi ń ṣiṣẹ́ níbi iṣẹ́ niyen. Awọn external hard disk mi, àwọn jotters, àwọn pen, even my ID card o máa ń wà nínú àpò ẹ̀yìn mi.

Àwọn alábáṣiṣẹ́pọ̀ wa wọ́n, wọ́n they are cooperating, wọn ní issue. So, a máa ń ṣiṣẹ́pọ̀ a de máa ń gist papọ̀, a máa ń sọ̀rọ̀, a máa jọ, a máa, a máa jọjọ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó tiẹ̀ jẹ́ ọ̀rọ̀ iṣẹ́. Any discussion outside work, a máa ń jọjọ ń sọ, à de máa ń jọjọ ń a máa ń rọra wa lọ́wọ́. So, a ní good relationship pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi.

Èmi ò ní, mi ò ní definite time tí mo máa ń jẹ oúnjẹ alẹ́. Ìgbà míì aago méje, ìgbà míì aago mẹ́jọ. Tó bá ti late jù, aago mẹ́jọ, aago méje. Ìgbà míì mo tún lè jẹ oúnjẹ alẹ́ ní aago mẹ́sàn án. So that's why tí mi, mi kì n tètè ń sùn. Aago mọ́kànlá, aago méjìlá ni mo máa ń sùn ní ìgbà míì. Bí mo ṣe wà ísínyi, mi tíì jẹ oúnjẹ alẹ́ and this is already past seven. So, ìgbà tí oúnjẹ alẹ́ á fi ready ìsínyi, ó ti máa to nnkan bí eight. So eight, seven mo máa ń jẹ oúnjẹ alẹ́. Eight, seven.

Mi ò wọ glass. Lálẹ́yì mi ì wọ glass. Mi ti ẹ̀ kí ń lò gla-- mi ò ní glass at all. Mi kì í lò spec, mi kì í lò glass, mi kì í wọ fìlà. Nǹkan méjì tí mi ò kí ń lò nìyẹn, mi kì í wọ̀. Mi ò kí ń wọ glass, mi ò kí ń wọ fìlà, but mo ní plan àti, àti rà medicated glass. Nítorí ìgbà mìí tí mo bá fẹ́ kàwé, tí mo bá fẹ́ kà small, small, small text, tí mo bá ti focus lórí computer or phone for a very long time, mi lè, mi lè máa kà small, small text. So mò ń plan àti lọ ṣe medicated glasses. But for now i don't wear glasses.

Ìsọdọ̀tun ọkàn, that is renewing of the mind. Bẹ́ẹ̀ ni, mo máa ń renew mind mi pẹ̀lú àwọn nǹkan tó da, àwọn ọ̀rọ̀ Olúwa, àwọn ọ̀rọ̀ Bíbélì, àwọn inspirational book and then positive affirmation to myself. Bí mo ṣe máa ń renew mind mi ni ẹ, mo dẹ̀ máa ń wo àwọn, àwọn inspirational talks, inspirational movies.

Thirty days ni mo ní fún ìsinmi lọ́dọọ́dún. Thirty working days is my annual leave. Bẹ́ẹ̀ ni, and this year, mo choose the June, June, July ni mo choose fún annual leave mi. Thirty working days minus Sunday and Saturday. So, ọjọ́ tí mo ní fún ìsinmi ibi iṣẹ́ mi ni yen, thirty working days.

Well, níbi iṣẹ́ wa tí wọ́n bá ti pè wá, or tí wọ́n ń pè mi níbi iṣẹ́ tí mo fẹ́ dáhùn fóònù, mo máa n jáde ni. Tó bá jẹ́ private call ni, màá jáde. Tó bá jẹ́ official call ni among our colleagues, maybe my senior officer, mo máa pick call yẹn nínú, nínú office mi. A máa sọ̀rọ̀. Tó bá jẹ́ léyì tí wọ́n fẹ́ kí n wá ni or kí ń ṣe nǹkan, màá ṣe. But tó bá jẹ́ private call, bóyá ìyàwó mi pè mi àbí ẹ̀gbọ́n mi pè mi, t'ade fẹ́ máa sọ èdè wa. So mo ní láti jáde fún-- torí kí n má wá distract àwọn tó wà n nú office bí mo ṣe ń ṣe nìyẹn.

Yeah, mo fẹ́ràn ìpàdé lórí phone. It's very easy and stress free. So why not? A máa ń-- mo máa ń ṣe ìpàdé lórí phone. Mo máa ń ṣe ìpàdé lórí WhatsApp. Màá kọ̀ wá ńlé mi àbí máa wà ní ọ́fíìsì mi, a dẹ̀ máa connect. A máa sọ nǹkan ta fẹ́ sọ. A need a tí máa sá káàkiri pé ká choose venue. So mo máa n like ìpàdé lórí phone.

Èdè tí mo fẹ́ kọ́ ni French. Mo like àti kọ́ French àti Spanish. Mo like Spanish, mo dẹ̀ like French. Tí mo bá ní opportunity, French ni màá kọ́kọ́ kọ́. Then tí mo bá tún ní more opportunity, màá tún kọ́ Spanish. Èdè méjì tí mo like àti kọ́ ni yẹn.

Mi ò gba ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́ kankan. Mi ò gba, mi ò gba ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́. Ìgbàgbọ́ Christian, ìgbàgbọ́ Christian ni mò ń ṣe. Ìgbàgbọ́ tó ń kọ́ èèyàn nípa iṣẹ́ Olúwa. Ìgbàgbọ́ tí mò ń ṣe ni nítorí Olúwa ló dàńgbọ̀ gbogbo. So kò sí ǹkankan tí mo fẹ́ gbàgbọ́ tó tún ju Olúwa lọ and religion. Ìgbàgbọ́ tó, tó ń sọ̀rọ̀ nípa Olúwa tí mo, tí mo, tí mò ń practice òun ni Christianity.

Mo máa ń rántí àwọn àdéhùn mi torí mi ò kí ń, mii kì n ṣ'ọlótí tí màá sọ̀rọ̀ tí mo máa gbàgbé. Àwọn àdéhùn mii náà mo tún kọ́ kalẹ̀, so màá lọ, màá wo diary mi. Mi ò lè gbàgbé àdéhùn mi, so mo máa ń kọ kalẹ̀. Mo dẹ̀ tún fi sí orí mi sínú memory mi, so that, so mí ò lè gbàgbé.

Tí mo bá wà nínú ààlà nígbà mìíràn, mo máa rò pé bóyá ayé, ayé gidi ni mo wà. Ó máa rí bí reality ni fún mi. Tí mo bá wá jí, màá á, àṣà ààlà ni mo ti e ńlá. So bí mo ṣe máa observe ẹni ni yen.

Mo máa ń jí ní òwúrọ̀ ní nọ-normal bí àwọn èèyàn ṣe ń jí ni mo máa ń jí. Ehn, mo máa ń sẹ́ẹ̀tì àláàmù sí five, quarter past five. So tí àláàmù yẹn bá ti blow, mo máa ń jí, màá gbàdúrà. Tí mo bá ti gbàdúrà, màá ṣe roadwork. Tí mo bá ti ṣe roadwork, màá padà, màá brush, màá wẹ̀, màá jẹun kí n tó máa lọ sí ibi iṣẹ́. But kì í ṣe gbogbo ìgbà náà ni mo máa n jáde lọ fún roadwork. Ìgbà mí tí mi o bá ní jáde lọ sí roadwork, tí àláàmù yẹn bá ti sound ní quarter past five, tí mo bá ti jí, tí mo gbàdúrà, tí mo gbàdúrà, màá ṣẹ́ láyè, màá, màá ka bíbélì díẹ̀, ọ̀un máa sì nara mi kalẹ̀. Then màá dìde, màá fọ ẹnu mi, màá jẹun, màá wẹ̀, à máa lọ sí ibi iṣẹ́

Tọ, iṣẹ́, iṣẹ́ ṣe pàtàkì torí tí a bá ṣiṣẹ́ kò sí ibi tí owó ti fẹ́ gbà jáde. So iṣẹ́ tádẹ̀, tádẹ̀ ń ṣe ẹ kì í tẹ́ ń ṣiṣẹ́ kan torí nísìnyí ẹni tó bá ń ṣiṣẹ́ kan that means pé boya iṣẹ́ yẹn ń fún un lówó gidi ni. So a kì í ń A máa ń ṣiṣẹ́ wa dáadáa and then anytime, any remaining time bí weekend, òun la fi ń ṣe ètò ìgbésí ayé wa. Ìṣẹ́ tá bá ti ṣiṣẹ́, tá ṣiṣẹ́ tó yẹ ká ṣe torí ká máa ń wà ní issue pẹ̀lú àwọn ẹni tó gbà wa síbí iṣẹ́. So gbogbo iṣẹ́ tan bá ti fún wa a máa ń ṣe e ni o. Ìgbà tá bá ti láàyè our own free period la fi ń ṣe ètò ìgbésí ayé wa.

N-- mo máa ń sáré tí, tí nǹkan bá ti wàráǹtì mi láti sáré, mo máa ń sáré. Mo máa ń sáré, but kì ń ṣe pé, à, iṣẹ́ mi gan ni yẹ. Mo sọ fún ẹ pé tí mo bá jí láàárọ̀, mo máa ń ṣe roadwork, so mo máa ń jog. And then tí, tí mo bá ti, tí mo bá ti fẹ́ ṣe nǹkan tó wà very, very, very urgent, mo lè sáré. Kíni kín sáré lọ ṣe kíni? Ọ̀r. Tí mo bá fẹ́ lọ sáábà bọ́ọ̀sì, mo máa sáré. Àbí tí òjò bá ń rọ̀, tí òjò bá fẹ́ ká mi mú, mo d-- mo, mo máa ń sáré. So any time tí need yẹn bá ti wà urgent fún mi láti sáré ni mo máa ń sáré.

Oṣù kẹrin ọdún ni wọ́n bí mi, oṣù kẹrin ọdún April òun ni birth month mi. So February táwa, after February March, after March April. So April yẹn ni wọ́n, ni wọ́n bí mi. April ni mo máa ń celebrate birthday mi. April seventeen ni mo máa ń celebrate birthday mi. Oṣù tí wọ́n bí mi nìyẹn, oṣù kẹrin ọdún.

Hà, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ dáadáa. Ní ọ́fíìsì wa, a ní cabinet ta máa ń arrange fáìlì wa. Gbogbo fáìlì ibiṣẹ́ wa, different different separate separate file. So a ní cabinet a máa ń fi wọ́n sí, ibi ta máa ń fi fáìlì wa pamọ́ sí nìyẹn. Personal fáìlì wa, copy kan wà ní admin ọ́fíìsì, copy kan tún wà pẹ̀lú wa ní ọ́fíìsì titi wa. So bo bá ṣe máa ń tọ́jú fáìlì wa nìyẹn.

Tí mo bá fẹ́ lọ síbi iṣẹ́, ibi iṣẹ́ mi jìnà sí ibi tí mò ń gbé. Mo máa ń gbé tó drop mẹ́ta kí n tó dé ibi iṣẹ́ tàbí mẹ́rin. Màá kọ́kọ́ gun ọ̀kadà, bike tó máa gbé mi dé junction, ibi tí màá ti wọ ọkọ̀ dé another junction. Tẹ láti junction, láti-- sorry, another bus stop. Tẹ láti bus stop yẹn ni màá wá wọ ọkọ̀ tá gbé mi dé area ibi iṣẹ́ wa. So three drops ni mo máa ń gbé. The same thing tí mo bá tún padà ń bọ̀, the same three drops lójoojúmọ́. So mo máa ń lò tó two hours every day from work, from home to office and from office back to home every day, two hours at least.

A! Gbogbo ǹkan tó wà lórí pizza ni mo fẹ́ràn o. Ṣé cheese ni, ṣé mayonnaise ni, gbogbo àwọn ketchup yẹn, gbogbo ẹ̀ pàtà ni mo fẹ́ràn lórí pizza. Gbogbo ǹkan tó wà lórí pizza ló dùn. Àtẹ́ran pizza o àti òróró pizza o, gbogbo ẹ̀ pàtà ǹkan tó wà nínú pizza kò sí elé tí mi ò like. Mo like gbogbo rẹ̀.

Mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn dáadáa. Àmọ́ọ otípẹ́ tí mo ti gbọ́ àlọ́ apanilẹ́rìn ìgbà tí mo wà ní kékeré ni mọ̀mí mi. Mọ́mì má pa àlọ́ fún wa tí wọ́n bá fẹ́ pa àlọ́ fún wa báyìí, a máa dákẹ́ tá a máa, tá a máa wà, tá a máa concentrate. So, otípẹ́ tí mo ti gbọ́ rú àlọ́ yẹn, mo like àlọ́ apanilẹ́rìn dáadáa, mo máa ń rẹ́rìn-ín.

Ibi orin honestly ó ti pẹ́ tí mo kẹ́rì lọ sí ibi orin. Àwọn ní church wa kò sọ́jọ́ tí a lọ sí church tí a kì ń kọrin. À wọn pé ibi orin gangan gan. No. The last time tí mo lọ sí ibi orin i can't even remember honestly. It's been long.

Batiri fóònù mi tó bá ti kún highest, o le dúró fún twelve hours, o le dúró fún twelve hours. Tó bá ti kún, tí mo ń lò, tí mo ń lò at least it will take me for good twelve hours or thirteen hours kí n tó tún charge e. Tí mi ò bá disturb e, tí mi ò lò, tí mi ò tan data, o le take mi for at least twenty hours.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ weekend ni. Saturday ni mo fẹ́ràn jù àti Sunday tí mo máa ń lọ sí church. Àwọn ọjọ́ tí mo fẹ́ràn jù ni ẹ nínú ọ̀sẹ̀ weekend, weekend. Torí àti--fri, ati Monday títí di Friday tí ènìyàn ń ṣiṣẹ́, Saturday mo máa simi. Saturday yẹn gan màá ti máa fi ṣiṣẹ́ ilé díẹ̀ àmọ́ Sunday gangan-an ni mo máa simi tí máa lọ church tí mo bá ti dé máa simi. So weekend ni mo like ju.

Ehn, tí mo bá fẹ́ rin ìrìnàjò, tí mo bá fẹ́ rin ìrìnàjò, màá ti máa plan e at least two days before that day. Gbogbo ǹkan tí mo máa lò, àwọn pẹtípẹtí things tí mo máa lò fún ìrìnàjò yẹn depending on how long I will stay. Màá ti ṣètò ẹ̀ kalẹ̀. Kì í ṣe pé tí mo bá ti lọ sí ibi tí mo fẹ́ lọ, màá máa ra. No, mo máa ń ra ǹkan tí mo fẹ́ lò kalẹ̀ kí n tó máa lọ sí ìrìnàjò mi. Bí mo ṣe ń ṣètò ìrìnàjò mi ni ẹ́.

Ìgbà tí mo kẹ́yìn lọ rí doctor ní in two thousand and twenty four, year 2024, ìgbà yen kìí ṣe pé mo lọ rún test. Mo kan feel feverish nibi malaria symptoms, so mo lọ ra àwọn ògùn malaria drugs. A ti ìgbà yẹn mi ò tí ì lọ sí hospital àbí chemist kankan rí. Mi kì í ṣe bẹ́ẹ̀ ṣàárẹ̀, so mi kì í visit hospital àbí doctor kankan.

Mo máa ń jáde níbi iṣẹ́, mo máa ń jáde níbi iṣẹ́ ní nǹkan bí i aago kan, aago kan ní break time wa, a lè lọ ra nǹkan, a lè lọ jẹun, a lè ṣeré lọ. So, mo máa ń jáde níbi iṣẹ́ àmọ́ kì í ṣe gbogbo ìgbà, anytime tí mi ò bá níbi lọ, màá kọ̀ relax. Mo bá ní important thing tí mò ń ṣe lórí system especially tó jẹ́ my own personal work, màá kan máa ṣe nígbà yẹn ni.

Ojoojúmọ́ mo máa ń ṣiṣẹ́ fún wákàtí ìgbà míì wákàtí mẹ́fà, ìgbà míì wákàtí mẹ́jọ. Six hours, eight hours ni mo fi ń ṣiṣẹ́ lójoojúmọ́. So, ọjọ́ tí mo bá ti lọ office eight hours ni mo máa ń fi ṣiṣẹ́. Ọjọ́ tí mi ò bá lọ office, mo lọ ṣe part time teaching mi six hours ni mo fi ń ṣiṣẹ́. Bí mo ṣe ń ṣiṣẹ́ lójoojúmọ́ nìyẹn.

Àwo tánnganran ni mo fẹ́ràn jù. Mò láìk átí máa fi àwo tánnganran jẹun. Broken plate. Ìyẹn máa ń fún yàn níyì, ó máa ń ní value, respect. Irú àwo tí èmi fẹ́ràn láti máa lò fi jẹun nìyẹn.

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú ni pé èmi fẹ́ ní ọ́fíìsì titẹ̀ mi, mo fẹ́ ní business titẹ̀ mi, kí n ní àwọn ọmọṣẹ́ titẹ̀ mi tí màá máa control. Kí n ní business titẹ̀ mi tó jẹ́ pé èmi lá máa control ẹ̀, mi ò fẹ́ sí lábẹ́ anybody. Then ní ibi iṣẹ́ tí mo dé wà mo n aspire àti dé the highest peak of my career.

Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí fún neighbour mi torí teacher lè mi. Mo dẹ̀ máa ń ṣe home lesson. So mo ṣe home lesson fún ọmọ ẹ̀. Ọmọ ẹ̀ tó ń prepare fún junior WAEC. Mo train ẹ fun one month, mi ò gbowo lọ́wọ́ ẹ̀. Ìṣẹ́ ọ̀fẹ́ ni yen. Mo dẹ̀ máa ń ṣiṣẹ́ ọ̀fẹ́ mi tó jẹ́ pé just, ah, very little work for little time. For my colleague, máa bá wọn ṣẹ́ mi ní gbowó.

Mi ò like láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé. Mi, mi tíì lọ sí ilé ìsẹ̀mbáyé rí. Mi dẹ̀rọ̀ pé mo ní plan láti lọ. Ilé, ilé, ilé, ilé Olúwa, ibi tí wọ́n ti ń sìn Olúwa, church ni mí máa ń lọ nítì mí. Mi ìbá wọn ṣe ìsẹ̀mbáyé.

Last year December seventeen ni mo kẹ́yìn kọ́ nkan tuntun ní ibi iṣẹ́. Ìgbà yẹn a lọ fún one day capacity building of in, uh, document preparation. Ehn, just one day capacity building training for, uh, preparing document and arrangement of files. Ìgbà tí mo kẹ́yìn lọ kọ́kọ́ ni ibi iṣẹ́ niyẹn.

Anytime tí mo bá ń jáde inú àpò ṣòkòtò mi, mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Àpò ṣòkòtò ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Àwọn kọ́kọ́rọ́ mi wà ní bunch of key ni mo ní. Mo ní key holder. So, inú àpò ṣòkòtò ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí tí mo bá ń jáde.

Honestly, níbi iṣẹ́ tí àwọn iṣẹ́ líle líle bá jáde, mo sáà need láti endure, kí n fara mọ́ iṣẹ́ yẹn ni. A lè ṣiṣẹ́ tán, ṣùgbọ́n táa bá ti endure, tá give in our own best. We do our best and leave the rest. So nǹkan tí mo gbàgbọ́ ní yẹn, mo kàn máa ń ṣe best mi ni, màá dẹ̀ fi ìyókù sílẹ̀.

Ìmọ̀ titun tí mo fẹ́ kọ́, òhun ni àwọn nǹkan tó relate mọ AI àti Web3, Web3 technology. Ǹkan tí mo fẹ́ kọ́ nìyẹn síin. AI bí ma ṣe máa fi AI ṣiṣẹ́ mi tó máa wá very easy. Already mo ti ń lo ChatGPT, Chat GP, mo ti ń lo Chat GP, GPT, but mo need à ti mọ̀, mọ AI tools tí màá máa lò tó máa help màá ṣiṣẹ́ mi déédéé. So ǹkan tí mo fẹ́ kọ́ nísìnyí ni Web3 technology and AI.

Ìgbéyàwó tí mo kẹ́yìn lọ ṣe, ìgbéyàwó ti tèmi ni gan-an, ìgbéyàwó ti tèmi gan-an-gan, kò dẹ̀ tíì pé ọdún méjì ń sìnyí, it's just ọdún kan pẹ̀lú oṣù mẹ́ta. Ìgbéyàwó yẹn mo, mo rìnrìn-àjò, mo travel lọ sí ọ̀dọ̀ àwọn ìyàwó mi pẹ̀lú àwọn ẹbí mi. A lọ san owó orí, a lọ bá family ìyàwó mi, a dẹ̀ ṣe gbogbo ǹkan tó yẹ̀ ká ṣe la fi padà wá. Bá a ṣe ṣé nì yẹn.

Mi ò kí ń wọ ìbọ̀ ọ̀rùn, ọ̀rùn ò kí ń dà mí láàmú ní te mi, mi o wọ ìbọ̀ ọ̀rùn. Àmọ́ tí ọ̀rùn yẹn bá ti pọ̀jù, tí ọ̀rùn bá ti pọ̀jù, mi kì like a tí máa jáde lọ́wọ́ ọ̀sán, ìrọ̀lẹ́ tàbí oòrùn mo máa jáde. Tí mo bá tún fẹ́ jáde tó jẹ́ túlaasi ni lọ́wọ́ ọ̀sán tí ọ̀orùn rọ̀ dáadáa, mo máa jáde bẹ́ẹ̀, mi ò kí ń wọ ìbọ̀ ọ̀rùn.

Mo ní irùngbòn, mo ní irùngbòn dáadáa. Mo ti wà ní late thirties mi, mi ni wà á ní rùgbò. Mo ní rùgbò, mo máa ń shave. Every week mo máa ń shave. So mo ní irùgbòn, irùngbòn mi ti ẹ pọ̀ dáadáa.

Ibi tí mo wà níìsín, àwọn ọ̀rẹ́ tí mo ní níbí a jìnà sí ra, a máa ń ríra often. But ọ̀rẹ́ mi tó ti ta tajọjọ wà nígbà tí mo wà ní school, tí mo ti kúrò níbi bẹ̀yẹn tí mo ti relocate, ó ti pẹ́ tí mo ti rí wọn mọ́. Orí Facebook la ti ń ríra àbí ka máa chat lórí WhatsApp, ó ti pẹ́ tí a ti ríra. Àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ ọ̀rẹ́ mi gọ̀ńgọ̀ńgọ̀ń, ó ti pẹ́ tí a ti ríra. So but new friends tí mo wà ní níbí a máa ń ríra often.

Well, ọkùnrin ni mí, èmi ò ṣe bẹ́ẹ̀. Mi ò wà, mi ò wà too freak nípa birthday. But ọjọ́ birthday mi ǹnkan tí mo kàn máa ń ṣe ni pé mo máa ń take ara mi out. Ìsìn tí mo ti wá fẹ́ ìyàwó, mo máa ń take ìyàwó mi out. Ìyàwó mi dẹ̀ máa ra gift fún mi. A kan máa celebrate just within the family on a low key. Bí mo ṣe ń celebrate ọjọ́ ìbí mi nìyẹn.

Mi ò tíì donate ẹ̀jẹ̀ rí o. Èmi ti n wabopportunity àti lọ donate ẹ̀jẹ̀, but èrò tún ń bà mí torí mo ní ìdí àwọn diet kan kan tó yẹ kí n lò tí mo bá ti donate ẹ̀jẹ̀ tán, tó dẹ require àwọn owó. Àmọ́ bí mo ṣe wà ń sìn honestly, à, owó ò kí ń pẹ́ lọ́wọ́ mi mọ́ torí economy wa, economy wa ti ò ti bàjẹ́ gan. Owó a ò ní wá lò tó da mọ́. So nǹkan tí ó jẹ́ kí n ti ẹ̀ ní ní mind àti lọ donate ẹ̀jẹ̀ nìyẹn.

Ehn, mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ nígbà mi tí òṣùpá bá ti ń ràn, tí ojú sánmọ̀ wà very clear. Àwọn ìràwọ̀ ojú sánmọ̀ máa ń wà very attractive àti máa wò nígbà yẹn. So mo máa ń wò especially tí, tí ó bá síná ta wàá ń ta tí oru wà tá ń gba tẹ́gùn. Mo máa n láìkì ati máa wo ìràwọ̀ sánmọ̀

Mo mọ̀ bí a ti ń tún nǹkan ṣe, àmọ́ kì í ṣe ohun gbogbo ni mo lè tún ṣe. Mo máa ń tún system ṣe, tí system bá ti ní issue, different at least minor, minor issue. Printer wa tó bá ti ní minor issue, mo máa ń tún ṣe. Emí ni wọ́n tìẹ̀ máa ń pè kí wáa bá wọn rectify error display message, all these little little light maintenance lórí printer àti system. Ǹkan tí mo máa ń ṣe nìyẹn.

Ah! Ìrántì ìgbà ọmọdé mi tí mo rántí pọ̀. Mo máa ń rántí ìgbà tí mọ̀mí mi máa ń mú mi lọ sí school. Tí wọ́n bá ti mú mi lọ sí school, school a ò ṣe bẹ́ẹ̀ jìnnà. Wọ́n máa mú mi rìn lọ sí school. Mo bá ti rìn tó rẹ̀mi, wọ́n máa gbé mi. Tí a bá ti wá dé school tán tí wọ́n fẹ́ máa padà lọ, màá wá máa sunkún, máa sunkún. So àwọn teacher wọ́n a sáwa gbé mi wọ inú school lọ. Wọn a máa gbé mi sórí kẹ̀kẹ́, wọ́n a máa tì mí títí tí màá fi dákẹ́. Ọjọ́ kejì gan ta bá tún ń bọ̀, inú mi a máa dùn. Tí wọ́n bá ti ń lọ sí school, inú mi máa dùn. A máa jọjọ ṣeré pẹ̀lú mọ̀mí mi. Tí a bá ti dé school tán tí mọ̀mí bá ti fẹ́ padà, màá tún bẹ̀rẹ̀ kún. Anytime tí wọ́n bá ti yèrè gbogbo scenario yẹn, ah! Mo máa miss childhood mi. Mo dẹ̀ tún máa ń yèrè ìgbà tí daddy wa máa ń gbé wa lọ sí Yankari Game Reserve. Tá lọ ń wẹ̀, tá lọ ń wo animal ní zoo. Gbogbo nǹkan tí mo rí nígbà kékeré mi ni yen.